Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fọwọ́ lójoojúmọ́. Ìgbà míràn tí mo bá ji ní àárọ̀ kí n tó jẹun, mo ní láti fọwọ́ mi. Nígbàkigbà tí mo fẹ́ bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, ó ṣe pàtàkì láti fọwọ́ mi. Nígbà tí mo bá ti fọwọ́ kan àwọn nǹkan bíi nǹkan ìdọ̀tí, mo ní láti fọwọ́ mi torí pé ìmọ́tótó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ayé ẹni.

Mo máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù bí aago márùn-ún ní ìdájí láti ń paradì fún iṣẹ́ nítorí pé òwúrọ̀ lọ́jọ́ fún ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe àṣeyọrí.